Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? A, mo fẹ́ràn sí we lọ́pọ̀lọpọ̀. Ǹkan tó lè jẹ́ kí ń fẹ́ràn sí we ni pé kò ní carbonate nínú. Carbonate yẹn gan ló máa ń ba ago ara jẹ́ torí náà mo máa ń sá fún gbogbo ǹkan tí ó bá ti ẹlẹ́rìndòdò, tó bá ti rí bákann, mo máa ń sá fún. Bíi yogurt, ǹkan kan báyìí ni mo máa ń mu. Mi kì í mu ǹkan mìíràn yàtọ̀ sí yoghurt, anything soda mi ò kí ń mu rárá torí kò dáa fún ìlera. Bẹ́ẹ̀ ni kò dẹni dá kí èèyàn maa fowora ku fún rẹ̀. So mi ò kí ń, mi kì í mu anything tó bá ti yàtọ̀ sí soda. Ǹkan tí mo lè sọ sọ́rọ̀ tó wọn lẹ́yìn niyẹn.

Ṣé o fẹ́ràn jiyán? Gbógbó eléyi o yé mi o. Ewò ni, ṣe o fẹ́ràn jiyán? Mi ò mọ ńkan tí mo le sọ lóríẹ̀ ṣà ṣùgbọ́n mo fẹ́ràn iyán. Okay, oṣéṣé kó jẹ́ pé iyán, tó bá jẹ iyán tí wọ́n fi ìṣù gún ni, ẹ̀hen. Mo fẹ́ràn iyán bẹ́ẹ̀ ni. Ó tó ni. Mo fẹ́ràn kí n máa jẹ iyán, àmo ko n ṣe gbogbo igbá yẹn ṣà. Iyán ti won máa n fi ọbẹ̀ ẹ̀gúsí, tí wọ́n máa fi sè ni mo fẹ́ràn ko kí n ṣe iyán, un-un. Tí wọ́n bá fi ẹ̀gúsí sí, ti wọ́n fi ẹ̀fọ́ sí pẹ̀lú àwọn ohun èlò báyen. So mo fẹ́ràn iyán dáadáa. Kì í ṣe pé kí eyan kan máa jẹ rárá. Bo bá jẹ́ kí èèyàn fẹ́ràn iyán ni, mo fẹ́ràn iyán. Ko si ẹ̀ṣẹ́ ninù ẹ́.

Ṣé o máa ń wọ ìborùn? Àá, lórí obìnrin ò le lè wá, ṣheybi obìnrin ló máa ń wọ ìborùn. Ṣé nǹkan tí o kọ ọkùnrin rẹ pẹ̀lú ìbòrùn náà? Amọ, ó yọ. Obìnrin ló máa ń wọ tèmi mọ́, wọ́n dẹ̀ máa ń kò ní ẹsẹ gbogbo gba, tó bá di ìgbà òtútù, wọ́n ni wọ́n sábà máa ń wọ ìborùn. So, nǹkan tí mo lè sọ lórí ẹ̀, kò ní fẹ́ jù yẹn lọ ṣàì rí gbọ́n pẹ́. Ìbòrùn dáná, ó máa ń bo ara, kò ní jẹ́ kí iyá tẹ́gùn fẹ́ sí yàn. So, nǹkan tí mo lè sọ lórí ẹ̀ náà ni yẹn sá. So, ìbòrùn, mm, gbogbo yẹ̀n sá. Ẹ sá, ẹ wò, ìbòrùn wà o. Jẹ́ kí ìbòrùn wà. Ìbòrùn, ìbòrùn. Ṣé o máa ń wọ ìbòrùn? Mo mọ̀ kí ń wọ ìbòrùn, mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan sá.

Ìgbà mélòó ni o máa ń rìn irìnàjò lọ sí ibi, sí ibi isẹ e máa ń gba ìgbà mélòó? Wọ́n gbà ju ìgbà Monday, ìgbà Tuesday, Wednesday, Thursday àti Friday. So ìgbà yẹn náà ni mo máa ń lọ sí, èmi e lọ sí ibi iṣẹ́ o. Ilé ìwé mo máa ń lọ torí mi n tì bẹ̀rẹ̀ iṣẹ́. Òun ìgbà tí mo ń kọ́ṣẹ́, ẹ́hn e, boya ń gbà yẹ́n ṣá. Ìgbà tí mo ń kọ́ṣẹ́, mo máa ń lọ, mo máa gun okádá de ibẹ́. So iṣẹ́ àwọn electrician bẹ́yẹ̀n ni, iṣẹ́ tí mo ń kọ́ nìyẹn tí mo dẹ mọ dáadáa though ó ti tọ́jọ́ mẹ́ta báyìí tí mo ti lọ. Torí ilé ìwé mo wà kò sí àǹfààní fún mi láti máa lọ ibi iṣẹ́ torí ilé ìwé mi jìnnà gàn sílé, mo kì í lọ ibi iṣẹ́ lọ́wọ́ tí mo wà báyìí ṣá.

Ìgbona jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá ẹ? Ìgbonà jẹ́jẹ́, ìgbonà jẹ́jẹ́ ìta. Èmi o, kòkò yìí ò yé mi dáadáa ṣa o. Ìgbona jẹ́jẹ́ kí n máa parọ́, kò fi bẹ́ẹ̀ yé mi tó. Mo mọ̀ ǹkan tí mo lè sọ nípa ìgbona jẹ́jẹ́ yii sá, àmọ́ àwọn ǹkan tí máa kó sí yàrá, tí máa ní yàrá té mi, màá gbé àga tó máa ń fẹ̀, tó máa gba laptop pẹ̀lú monitor, keyboard àwọn ǹkan báyìí. Màá rí pé mo kò sí, màá rí pé iná wà nínú yàrá mi. Búlbù tí ó máa ń change colour, àwọn kí ló tún máa wá ńbẹ yen na? Socket ara ògiri pẹ̀lú ceiling tó jẹ́ kí P.O.P ni wọ́n fi ṣe. Àwọn ǹkan báyìí ni màá rí pé mo ṣe torí mo fẹ́ràn kí yàrá mi kó dùn wo dáadáa.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Sé èso ye ko máa mú kí ara ya ni? Ẹ̀hẹ́n, bẹ́ẹ̀ ni. Tó, mi mo ǹkan tí mo fẹ́ sọ lórí kókó ìṣá, ṣùgbọ́n e ṣá máa bá mi ká lọ. Ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, bẹ́ẹ̀ ni mo máa ń sa eré ọ̀rọ̀ gborangandan, ṣùgbọ́n ẹ̀ kankan ni o, torí à, oluwa e oni wa sa eré kí o wa máa mí eleele. Rárá, ṣo, mi ò kí n ṣe irú ìyẹn bá yen but mo máa ń ṣe eré ìdárayá gan-an torí mo fẹ́ràn rẹ̀. Mo máa ń, nígbà tí mo wà ní ilé ìwé akọ́beẹ́rẹ̀, mo máa ń sa eré. Mo wà lára àwọn tó máa ń ṣojú fún ilé ìwé wa gan-an fún eré ìdárayá tó bá ti di àsìkò iyen. So, màá rí pé mo dẹ̀ máa ń sáré dáadáa náà. Nígbà tí mo ṣì kéré, mo máa ń sáré dáadáa, àmọ́ ṣìnyí, àá, ara ti dára, àgbà mi kì í fi bẹ́ẹ̀ sáré bíi ti tẹ́lẹ̀ mọ́.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, àhn kò sí ilé-iṣẹ́ tí eeyan fe ṣe lónìí, yí ò ní ní káàdì. School kan tí mo wà gan-an mò ní káàdì, ò di dandan kí ènìyàn ní káàdì ìdánimọ̀. Orí, aà, ó ṣe pàtàkì now, ó ṣe kókó kí èeyàn ní, torí àwọn ọnkan yen ló fi maa a dayan mọ̀ irú bí bóyá ti ọlọ́pàá bá dáyan dúró nisinyi, tí wọ́n bá bẹ̀rẹ̀, "à, ebo lo tí ń bọ̀, kẹ́ ní ká, ibi iṣẹ́ lo tí ń bọ̀?" Iwé ìdánimọ̀ ẹ̀ dá, káàdì ni máa mú síta tí máa fi hàn wọ́n, wọ́n á le mọ̀ pẹ́ lóòótọ́ oo ibi iṣẹ́ lo ń bọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ igba ní o jẹ́ pé òun ló máa n rán èèyàn lọ́wọ́. So, bẹ́ẹ̀ ni mo ní káàdì inú, mo de lamineeti rẹ̀ inú ibi tó wà, kò ní ṣé pé omi máa dà síi àbí pé ó máa bàjẹ́ tí nǹkan máa ṣe báyen, orò tí mo lè sọ lórí kókó yen niyẹn.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ ni mò ń máa wọ̀ á mọ́. Ó lójú ìgbà tí mo máa ń wọ ìbọwọ́. So bóya a ti máa fẹ́ gbálẹ̀ fọ toilet àbí tí mo fẹ́ ṣe àwọn iṣẹ́ tó jẹ mọ́ iná, màá wọ ìbọwọ́, ìbọwọ́ yẹn máa gbo oríṣìíríṣìí, ètò ọmọ ló fún iná. Ó yàtọ̀ tó ra àwọn ètò ọmọ ló fún iná bíi rọ́bà báyìí ni, kí ó lè jẹ́ kí iná lè gbé ẹni tó bá wà lórí òpó tó fẹ́ janá, tó fẹ́ ṣe nǹkan kan báyìí ṣá, yàtọ̀ sí iná tí, tí mo máa ń wọ̀ wá lọ fọ ǹkan. Mo máa fẹ́ sàn oko àyíká ilé wa náà. Iyẹn jẹ́ ẹbí aṣọ báyìí ni. Mo máa wọ̀ torí tí màá wọ ǹkan sọ́wọ́, tí bá máa san òkó, ó lè jẹ́, ó lè jẹ́ kí ọwọ́ mi kó kò wù báyìí, ǹkàn kàn bá yẹn ṣá. So mò ń máa ń wọ ìbọwọ́ bẹ́ẹ̀ ni. Gbògbò èèyàn náà ló sábà máa ń wọ̀ tó bá ti rípé ènìyàn fẹ́ ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ ṣá.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù lọ, torí ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń mọ́lẹ̀ rí régedé. Ènìyàn máa ríne, ri bi tí ó ń lọ. Nígbà deni awon eyẹn máa ń jí, tọ máa bẹ̀rẹ̀ iṣẹ́, amọ̀ tó bá ń fi di ọwó irole tí mọ́lẹ̀ bá wà tán kò lè dàbí iṣẹ́ tí ẹ máa ń ṣe ní àárọ̀ torí imọ́lẹ̀ ìrọ̀lẹ́, kó mọ́lẹ̀ tó ti àárọ̀ yàtọ̀ sí ẹ. Tó bá ti ń di ọwó ìrọ̀lẹ́, àwọn ènìyàn máa ń ṣí lọ sí ilé ni, ko se gbà yen ni awon ènìyàn ṣe máa jáde lọ síta pe àwọn fẹ́ lọ se wá sẹ́kan, torí tó máa ń fi ṣí díẹ̀ ẹ́ sí ojú a pajú dé everybody tí máa lọ sùn. So, ìmọ́lẹ̀ òwúrọ̀ òun ni mo fẹ́ràn jù lọ. Nkan tí mo lè sọ lórí koko yen though kó really ye mi sha. Èrè tí bèrè fi jáde, so o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́ amọ̀ gbogbo ẹ sá.

Gíga tí mo ga tó, mọ́ má ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn àti ẹ̀súún bí i mẹ́jọ. Bẹ́ẹ̀ ni, mi ò fi bẹ ga ṣá. Àbí tí màá wo bàtà gíga ìwọ̀n ẹ́, ó lè jẹ́ kí n ga díẹ̀ síi. Ṣùgbọ́n mi ò lè lé ìfẹ́ ẹran. Mi ò fi bẹ́ ga ṣá, gbọ́dọ̀ ẹ ṣe ọ̀jọ̀tí mi náà. Ẹni tí mo fi jọ ni so, daddy mi ò fi bẹ́ ga. Awon Ọmọ mi náà ń wọ̀ntì ẹ ga, so àwọn méjì jọ ló jẹ́ kí ẹ ní gíga mi, mo ṣe ga tó ní ẹ. Tó àǹfààní máa wà nínú kí wọn kúrú náà. Àǹfààní náà dẹ̀ wà nínú kí eyan ga. Àmọ́ bí mo ṣe ga ni mo tí ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan tó owu mi kí n ga sí ṣá, àmọ́ ko sogbon ta lè dá síi. Sọ̀rọ̀ pé ìyẹn ga ki ṣe pẹ̀lú ǹkan kan ba se ri nu. A níí fẹ ẹ̀dọ̀, wọ́n ò ní fẹ́ mú ẹ ṣe rí bá, ó sì tẹ̀mi lọ́run.

Báwo ni o ṣe máa ń yanjú èrò ayárabíàṣá, ohun àkókò tí mo màá ṣe tí màá ba rí pé ẹ̀rọ ayárabíàṣá mi máa ń ṣe ṣègéṣègé, mò lè mú gbogbo storage ẹ, ẹ́hẹ́n ibí tí mo maa kọ́ vidio sì gbogbo iyẹn. Máa rí pé ó wà létòletò, màá de delete àwọn èyi tí mo fẹ́, màá delete patapata, ki ṣe pé o máa bọ́ sórí recycle bin. Ọ̀túnṣún máa ṣe ìgbámímọ̀, lè pa kí ń túntàn. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan bayii ni mò máa rí pé mò ń ṣe. Tọ tí ìṣòro bá ti wà lórí ẹ̀rọ ayárabíàṣá mi, nnkàn ti mo maa n, màá pa á, màá túntàn abí i kí n jẹ́ kó sìmí diẹ àbí kí n gbe si hibernate. Àwọn nǹkan bẹyẹn ni mo máa ń ṣe kí ẹ̀rọ yẹn kó tó lè padà sí bí ó ṣe wà báyẹn. Torí kò sí kí ẹ̀rọ ayárabíàṣá kí ó má ní ìṣòro ti ẹ́,

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àá, bẹ́ẹ̀ ni, kò sí bí òun ṣe fẹ́ lọ ibiṣẹ́ tí ò ní kojú ìṣòro. Àmọ́, kò sí ǹkan tó le púpọ̀ náà bẹ́ẹ̀ ká lọ sí ibiṣẹ́. Bẹ́ẹ̀ ìṣòro láti lo kọ̀m̀pútà bẹ́ẹ̀ ni àwọn ìṣòro tí mo sábà máa ń kojú níyẹn ni ibiṣẹ́. Tó ba dí pé ká lo kọ̀m̀pútà, ká rí mọ́tò ta wá ń lọ ibiṣẹ́ náà. Ìyẹn náà jẹ́ ọ̀kọ̀ gbòógì nínú ìṣòro tí a máa ń kojú ní ibiṣẹ́. Torí kò kí ń rọrùn láti rí mọ́tò tàbí ọ̀kadà tó máa gbé èèyàn lọ sí ibiṣẹ́

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde, ìgbéjáde. É, ko rí bẹ́ẹ̀. Ǹkan tó yé mi si ni boyà, ìgbéjáde yẹn le tún mo sì pe kí a jáde lọ sí ibìkan kó lọ jẹun, kó lọ gbádùn ara wọn ṣá. Ẹ̀yin, a máa ń ṣe yẹn lẹ́ẹ̀kọ̀kan. Ohun tó ga ba ti fowó kun owó oṣù wa, tó ga ba fowó kun dáadáa, a lè gbéra wa jáde. Kò sẹ́ṣẹ nù ẹ́, kò sẹ́ṣẹ nù kí a gbádùn ara rẹ̀. Bẹ́ẹ̀ ni, kò tíì ṣi ẹ̀ṣẹ̀ rárá nínú. Ni odo te mi nítorí èmi náà, mo máa ń gbádùn ara mi. Kò sí ohun tó burú nínú rẹ̀ kí eyan gbádùn ara rẹ̀. Kí ì jáde, á jẹun, á lọ wo sinimá, àwọn nǹkan kan báyìí náà la máa ń ṣe ṣá táa bá gbéra wa jáde. Ó de máa ń jẹ́ kí a ní jùmọ̀ sọ̀rọ̀ pọ̀. Ìjùmọ̀ sọ̀rọ̀ pọ̀ yẹn máa ń jẹ́ kí ó ṣe é ṣe fún wa láti túbọ̀ mọ ara wa lẹ́ẹ̀kọ̀kan. Ǹkan tí ó lè sọ lórí kókó yẹn ni yen sá. Ó da kí eniyan máa ṣe eré jáde pẹ̀lú àwọn ti a jo n sise torí ó máa ń jẹ́ ká túbọ̀ mọ ara wa dáadáa.

Ṣé o máa ń pàdé àfojúsùn? Tàá rẹ, àń, koko yìí ò yé mi dáadáa. Àmọ́ àfojúsùn túnmọ̀ sí nǹkan tí o wù ẹnìkan kí ó le kọ̀wọ ẹ ṣí tẹ̀ n nkan yẹn. Bẹ́ẹ̀ ni bí a fún bí a apẹrẹ n sín ti n báa lá àfojúsùn pé à kọ́dùn yi tó parí o, ilé mi o máa kọ́ parí tó máa dùn wò o, tàa dẹ máa kó lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni àfojúsùn ni. So èèyàn ló máa ń pàdé àfojúsùn rẹ̀ tó bá ṣe àkọsílẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ṣe nípa nǹkan yẹn lójú mọ́ kàn kàn. Àń, lónìí nǹkan tí màá ṣe re o kí n lè rí pé àfojúsùn mi ọwọ̀ mí bá o. Àwọn nǹkan kan báyẹn tí a máa ń ṣe, a máa jẹ́ kí ọwọ́ èèyàn lè tẹ àfojúsùn ẹ̀. Àmọ́, o ní ká lu kú lo ni àfojúsùn, àfojúsùn tẹ lómi lèé ah, fóònù olówo ńlá ni mo fẹ́ rà o. So tọ́wọ́ ẹ dẹ bá dẹ́tẹ́ dédé tí o bá sì tẹ náà, òun ló mọ̀. Àmọ́ ò da kí èèyàn l'àfojúsùn tó da ni igbèsì ayé ẹ.

Èdè wo ni o fẹ́ kọ́? À, èdè Faransé, ìyẹn French. Ohun ló wù mí kí n kọ. Torí mo ti ń kọ ọ́ nígbà tí mo wà ní ilé alá akọ́bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, àmọ́ olùkọ́ tó máa n kọ́ wa ò jẹ́ kí n gbádùn ẹ̀ púpọ̀. Wọ́n mọ̀, mo láì kí èdè Faransé. Ó wù mí kí n tún bọ̀ mọ̀ ọ́ kọ dáadáa. Màá dẹ́ gbeyinju láti rí i pé mo kọ́ èdè yẹn nígbà tí mo wà ní secondary school náà. Teacher to ń kọ́ wa. Àmọ́ èdè ohun ló wù mí kí n kọ́ jù sá. Torí nǹjẹ́ fẹ́ lọ sí Faransé gan. Torí tí wọ́n bá ti mọ èdè wọn, wọ́n máa rọrùn fún mi bẹ̀yan. Láti lè máa sọ èdè wọn kí n dẹ̀ mọ bí wọ́n ṣe ń kọ́lẹ̀. Ǹkan tó wù mí nìyẹn kò ṣe pé kí n wá dúró sójú kan, kó jẹ́ Yorùbá, English nì kan loma mọ̀. Ó dára kí èyàn mọ èdè mi, ó máa rọrùn kí èyàn lè dé ọ̀pọ̀ àwọn èèyàn sí èdè tí mo fẹ́ràn jù ní, ó dẹ̀ wù mí kí n kọ sí.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ ni, ó ṣe kókó. Ó ṣe pàtàkì kí yan máa kọ àdéhùn dáadáa torí àwọn àdéhùn mi wá tó yẹ pé olè je owo parí, àbọ̀wo aarí n lọ máa kọ àwọn nǹkan mì tọ yẹ pé èèyàn lè mánífẹ́ àti ṣe. Àwọn tí wọ́n bá ka dáadáa, wọn kàn máa wọn kàn máa tọ́wo bọ̀ we, a de ti rí àpẹẹrẹ yẹn dáadáa nínú ayé. Torí mo rántí ẹnìkan tó jẹ́ agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ ni ó rí àdéhùn kan torí kò mọ̀ wé ká. So o kò le ka àdéhùn yẹn bó ṣe tor àti bó ṣe yẹ, ó sì buwọ́ọ̀lù. Lọ́kàn aré, ó lè ro pé, ah! Ohun tó tọ́ ni mo ṣe yìí, àmọ́ nǹkan tó tọ̀wobo yen ó ṣàkóbá fún. So ó dá kí eyan máa ka àdéhùn dáadáa, ò máa rán èèyàn lọ́wọ́ gan. Ṣùgbọ́n ẹni tó bá mọwé kọ, tó dẹ̀ mọwé ká ló lè ka àdéhùn, kò sì buwọ́ọ̀lù. So ó ṣe pàtàkì kí èèyàn ríi pé ó ń ka àdéhùn dédé, kó tó buwọ́ọ̀lù.

Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò ìméèlì rẹ. Kókó èléyìí ó yè mí. Àmọ́ tó bá jẹ́ pé kí èyàn máa ṣàyẹ̀wò bóyá bí ẹẹkan lọ́sẹ̀ abẹ́ẹ̀kan lóṣù bẹ́ẹ̀ni. Ìgbà yẹn mo mọ̀ pé mo máa ṣàyẹ̀wò dédé ńkan tí mo lè sọ sí yẹn ni yẹn, though mi ò really mọ ńkan tí mo lè sọ sí much buh. Ìgbà bóyá bí ìgbà kan, ìgbà méjì, ìgbà mẹ́ta, ìgbà mẹ́rin ṣa àmọ́ ẹẹkan lọ́sẹ̀ abẹ́ẹ̀kan lóṣù bẹ́ẹ̀ni ó máa dáa kéèyàn ṣàyẹ̀wò. O mo lè mọ bí ipò ẹ bó ṣe rí bí ìlera ẹ bó ṣe rí. So kí o máa ṣàyẹ̀wò dédé, ó ṣe pàtàkì fún èèyàn kó máa le jẹ́ kó lè tètè rí dọ́kítà àti tó bá ti ẹni ńkan tó bá fẹ́ ṣá kò bá fún, ó máa lè tètè rí ìtọ́jú tó tọ́ àti ètò yè kó tó dí pé ǹkan yẹn máa bẹ̀rẹ̀ sí í fẹ́nú. So ó ṣe pàtàkì kí ẹ̀yàn ó máa ṣe àyẹ̀wò dédé.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? A! Nígbà tí mo kéré tí mo ti ń ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀, bẹ́ẹ̀ ni mo máa ń wo tẹlifíṣàn àmọ́ nísìnyí fóònù ni gbogbo ayé máa ń lò. N kì í sábà wo tẹlifíṣàn ń témi, so mi ò le pàrọ́, mo kì í ń sábà wo. Ẹ̀ẹ̀kọ̀kan báyìí ni mo máa ń wo tẹlifíṣàn torí à.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, ó di dàndàn kí a ṣe ìtọ́jú ọjà torí ohùn tí a bá tọ́jú, òun máa ń pẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣe pàtàkì kí a máa ṣe ìtọ́jú àwọn ọjà bóyá bí ko tún tò àbí kó dustie pé lu aṣọ tí wón fi ń dustie ǹkan torí kí ídótí má bà wá bẹ́ẹ̀. Àbí kódò tọ́jú ìsúnmọ́ container tí ǹkan ò tí ní jẹ torí tókú bá jẹ, ó lè pa ọjà jẹ. So, bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà torí ńnkàn tí a ń fòwọ́ ra ni, kò ní jẹ́ pé ó jẹ́ kó má bàjẹ́. So, mó máa ń ṣe ìtọ́jú àwọn ọjà tí mo bá rà nínú àwọn íké tá máa ń kó sí. So, tó bá ti wá nínú àwọn iké kò ní sí ǹkan tí ó máa ṣe. Ǹkan tí mo lè sọ sí ọ̀rọ̀ tó máa lọ́yún ènìyàn, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà bẹ́ẹ̀ ni.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, bó bá ti láta ni gangan ò ní jẹ́ kó kan àríyàn, tò tí ẹ máa jẹ ẹtí tó láta, ó lè jẹ́ kó kan kan máa rí ọ bàkan bàkan sá. Èmi fẹ́ran kí wọ́n máa jẹ oúnjẹ aláta agaga, tó bá jẹ́ pé ọbẹ̀ ni wọ́n fẹ́ fi sè, tó bá láta láda, ẹ̀yin gangan ni wọ́n máa ń pè. Àmọ́ kò sí ìwé ìrìṣà, ìbú bá wà náà ni a máa jẹ. Ata tẹ́tẹ́ tí wọ́n bá yí lọ́dọ̀ wá, so bó bá ṣe jẹ́ ṣá, a mọ̀, a ṣá máa wọn jẹ. A máa ronú lẹ́nu rẹ̀ ní àwọn ènìyàn ibi. So nnkan tí mo lè sọ lórí ẹ náà ju yẹn lọ, mo fẹ́ran kí wọ́n máa jẹ ata, ah mo fẹ́ẹ́ràn rẹ̀ gan. Wọ́n máa jẹ ata rodo, ẹ́yin, nnkan fi sè, máa jẹ́ kó jẹ́ ẹ́ pọn, kó tó dùn dáadáa. Kí ni mo lè sọ sí i náà, niyẹn ṣá?

Ṣé o máa ń ṣe ìpè video bẹ́ẹ̀ ni a mọ̀, àwon ti bá ń mọ̀ ọ́ rí dáadáa ni a jọ máa ń ṣe video ìpè video báyìí. Orí WhatsApp la dé máa ń lò jù láti fi ṣe àwọn fídíò yẹn torí tí eeyan bá rí eeyan lóorekóre kó bá jẹ́ láti ọ̀nà jíjìn, ó máa jẹ́ kí eeyan tún bọ̀ mọ́ owo àra ẹ́eyan dáadáa. So mọ máa ń ṣe ìpè fídíò dáadáa bẹ́ẹ̀ ni. Bo ti e jẹ́ pé data tan máa ń já ó máa ń pọ̀ gan an amọ́, mo máa ṣe ìpè fídíò, emii párọ̀ yẹ̀n deede ni mo máa ń ṣe ìpè fídíò lórí wòn. Mo rò pé ohun tó tọ́ ni tí eeyan bá fẹ́ mọ ẹni kan dáadáa kó pé lórí WhatsApp.

Ìgbà wo ni o kẹ́yìn tí o lọ sí ibi orin? A, mí ò ní lọ sí ibi orin, ṣùgbọ́n máa ń gbọ́ pé àwọn èèyàn máa ń sọ pé tó máa lọ sí ibi tí wọ́n ti ń kọrin pé ó máa dùn ṣá, ṣùgbọ́n èmi o. Èmi ò lọ sí ibi tó jọ̀wọ́ bẹ́rẹ́ tó kowo, torí owó ló fi máa ń lọ sí iru bẹ́ẹ̀ tó bá jẹ́ Nàìjíríà yìí owó ni. N ò sì lówó lọ́wọ́ tìí ẹni tó bá lówó lọ máa ń lọ fún ibi orin báyìí. Àmọ́ mo máa ń gbọ́ orin lórí fóònù, mo máa ń lo Spotify láti fi gbọ́ orin. Ǹkọ́ tí mo lè ní mo máa ń ṣe yẹn ṣùgbọ́n kí n lọ sí ibi orin yẹn. Rárá, ò sí owó àti lọ sí ibi orin. Ǹnkan tí ò ṣẹlẹ̀ ni tí mo lè sọ lórí. Àmọ́ dá, ó dá kí èèyàn má gbọ́ orin torí orin ló ni àwọn orin kan wà tó máa ń jẹ́ kí i ọ́kan èèyàn bá lẹ̀ kí èèyàn bú ṣẹ́ kún ǹkan kan bá yẹn ṣá. Wọ́n máa ń rí àwọn èèyàn tó máa ń gbọ́ orin ṣùgbọ́n èmi mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí orin kí n kọ ṣá. Èmi fi bẹ́ẹ̀ gbà tí ará tó bá jọ́ lọ́dọ̀ tèmi ò ní bẹ́ẹ̀ gbà. Àmọ́ ohun mo ṣe ni pé mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí ibi tí wọ́n ti ń kọrin sá.

Ọjà ni mo ti sábà máa ń ra nǹkan jù ṣá, máa ń ra nǹkan lọ́jà. Àmọ́ gbogbo ìgbà náà kọ́ ni mo ń lọ sójà ra ǹkan báyẹn, torí, mi ò, mo máa ń order àwọn nǹkan náà boya lórí Temu, Jùmia àwọn nǹkan kan báyen ná, mo mà ra nǹkan láti ọwọ́ tí wọn náà. Bẹ́ẹ̀ ni, só tho, ìgbà mìí wa tọ́ jo pé ọ̀tọ̀ nìkan tí eeyan máa rà, ọ̀tọ̀ nìkan tí wọ́n máa gbé fún eeyan láti ọ̀dọ̀ Temu. Ó dà bí ṣòkòtò kan báyiì tí mo rà. Nígbà tí mo rí o fine, o thick i dáadáa, àmọ́ nígbà tí mo gbé wálé, hmmm, káṣa máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ́, àmọ́ ọjà online yen kò k n sábà pé ṣùgbọ́n pé kí wọn lọ sí ibi tó fẹ́ ra nǹkan, kó rí nǹkan tó fẹ́ rà fún ra ẹ. Jù kó order lọ lójú tèmi ṣá òun tí mo lè sọ sí ni yẹn.

Ìgbà wo ni ó kẹ́yìn tó lọ rí dókítà? Ah, oti pé gan-an èmi o sábà lọ rí dókítà. Àmọ́ mo mọ̀ pé ó dá kí èèyàn máa lọ rí dókítà. Bẹ́ẹ̀ ni, mo gbà pó dá. Àmọ́, kòṣowọ̀ jí. Owó wo ni èèyàn ní tó fi jẹ́ pé ọ̀dọ̀ dókítà ló máa kó lọ. Torí lọ́rílẹ̀ èdè wa, èèyàn o kan le lọ rí dókítà, yóò sanwó. Owó mọ́tò gan-an debẹ̀ gan-an ọ̀tọ̀ ni. Ka tó wà ní kini, ó dá kí èèyàn máa lọ rí dókítà kó lè máa ṣàyẹ̀wò ara rẹ̀ lóòrèkóòrè. Àmọ́ lọ́dọ̀ tèmi, tí ó bá ṣe wípé o doju è.ojo wuro ọ̀sìn ni jẹ́ ko doju è. Kò sọ̀rọ̀ pé a n lọ rí dókítà níbibayi o. Hẹ́! Ìlú òyìnbó lẹ lè máa rí dókítà bó ṣe wu yin àmọ́, tí Nàìjíríà bí. Ọ̀tọ̀ ni ó yàtọ̀, gede gbé, àwọ̀ o kì í rí. Dókítà ke. Ǹkan tó bá ṣe mi, ti n ba ti sọ fún màámi. Màámi ni dókítà mi. Ó ti mọ nǹkan tí màá lò.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Áh, ó wù mí kí n mọ bi wọ́n ṣe ń ṣe àwọn app bẹ́ẹ̀ni, torí mo rí i pé ojáwo gan. Ìmọ̀ te mí fẹ́ kọ́, tó bá ti máa mowo wọlé, mo màá fi owó kọ́ ni, owó ti won de fi máa kọ̀ gan pọ̀. Ìkejì sì ni pé ìyẹn á nílò ẹ̀rọ ayára bí i àṣá tó bá fẹ́ ní ìmọ̀ nípa coding torí mo like coding n té mi, mo like e, amọ́. Ṣà, èwò, gbogbo ẹlòmíràn ò ṣà, but màṣà rí pé mo gbìyànjú láti rí pé maa wá oná kan abi meji sa kí n ra laptop tí n bá ṣi rowó ẹ ná. Gbogbo ẹ ná, owó Ọlọ́run ló wà. So, ìmọ̀ tuntun tó wù mí ni, ó wù mí kí n mọ̀ nípa bí wọ́n ṣe ń ṣe àwọn app, àwọn development manager, àwọn nǹkan kan báyẹn. Nnkàn tó wù mí ni yen. Amọ́, hmm.

Ṣé o máa ń ṣe ìrànwọ́ fún àwọn fún ènìyàn lọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ torí ó dáa kí ọmọ ṣe ìrànwọ́ fún àwọn èèyàn, òun ló máa fihàn pé ènìyàn nífẹ̀ẹ́. Torí tí a bá dé nífẹ̀ẹ́, àwọn èèyàn ni ó máa nífẹ̀ẹ́ wa padà. Ìdàǹ máa gbà pé eeyàn gidi ni wá ní àdúgbò. Àtọ̀sí ẹnu, àtúmọ̀ inú Ọlọ́run dùn. So mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́, tó bá jẹ́ nígbà mí, mo máa ṣe ìrànwọ́ fún kọ́ ti irinṣẹ́ ọ̀sìn. Bẹ́ẹ̀ ni, ó dẹ̀ dára kí ọmọ ran èèyàn lọ́wọ́. Ìrànwọ́ lọ́wọ́ máa ń jẹ́ kí àdúgbò wà ní ìṣọ̀kan, kí àwọn èèyàn wà ní ìṣọ̀kan, kí ìdílé wà ní ìṣọ̀kan torí inú òṣìṣẹ́ pàtàkì pé a lè pe àwọn èèyàn lọ́wọ́, a lè bá wọn bá lẹ̀ wọn fọṣọ, tọ́tọ́ àyíká, tọ́tọ́ àdúgbò ṣe àwọn iṣẹ́ báyìí a lè jọ máa ṣe torí ó dára.

Ṣe mo máa ń ran àwọn èèyàn lówó. Gbogbo ǹkan yìí nìyí. Gbogbo. Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mo láìkí vanilla. Bẹ́ẹ̀ ni, mo láìkí vanilla gan. Ma ma ma. Óké, mo ti ń bọ̀ máa ọ. Bo, mo láìkí vanilla gan ṣá.